Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni mo máa ń sùn ní ọ̀sán ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni àǹfààní máa ń wáyé láti sùn ní ọ̀sán. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá sì wà ní ẹni iṣẹ́ kò kì í sí àǹfààní láti sun oorun ọ̀sán ṣùgbọ́n nígbà tí àǹfààní bá wá mo máa ń sùn ní ọ̀sán.

Ṣé o máa di ọ̀já ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni àti pé bẹ́ẹ̀ sì tún kọ́. Ibi tí mo bá jókòó sí nígbà tí mo bá wà nínú ọkọ̀ ni yóò ṣe okùnfà bóyá màá di ọ̀já ààbò àbí mi ò ní di. Bí mo bá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀já ààbò, ó di dandan kí n di mú nínú ọkọ̀

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni èmi máa ń ṣe ní àṣálẹ́. Àṣálẹ́ jẹ́ àsìkò tí ènìyàn máa ń sinmi. Látìgbà tí ènìyàn bá ti ti ibi iṣẹ́ dé, àṣálẹ́ wà fún kí ènìyàn jẹun, kí ènìyàn darapọ̀ mọ́ mọ̀lẹ́bí, kí ó dọ́wẹ̀kẹ̀, kí ó sì rẹjú, kí ó sinmi kí ó ba lè ní okùn di iṣẹ́ ọjọ́ kejì.

Ṣé o ní àgbàlá òjò? Èmi kò ní àgbàlá òjò. Ídí ni pé ilé tí mò ń gbé ó jẹ́ ilé pètẹ́ẹ̀sì. Ilé orí òkè. Ìsàlẹ̀ ibẹ̀ sì ni èmi ń gbé. A ti rí pé ìṣe tí wọ́n ṣe kọ́ ilé náà ó jẹ́ ìlànà ti ayé àtijọ́. Eléyìí kò sì fi àǹfààní fún òjò láti máa kán sí sàlẹ̀ níbẹ̀

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan. Nítorí pé bí ènìyàn bá ṣe ètò ǹkan dáradára, olúwa rẹ̀ yóò gbádùn irúfẹ́ ǹkan bẹ́ẹ̀. Síṣe ètò ǹkan dáradára, ó máa ń fún ènìyàn ní àǹfààní, ó máa ń jẹ́ kí a rí ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó ní ọpọlọ, tí ó sì ní ìmọ̀ nípa ǹkan tí ó ń ṣe. Ẹni tí kò bá fi ara balẹ̀ kó lè máa ṣe ètò ǹkan. Èmi jẹ́ ènìyàn tí ó máa ń kun ọ̀rọ̀, ibi tí yóò bàjà sí. Eléyìí ló máa ń jẹ́ kí ń ṣe ètò ǹkan dáradára, bí ó ti tọ́ àti bí ó ti yẹ.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, Yorùbá bọ̀ wọ́n ní pé, "ọmọ tí ayé bá bí làyé ń pọ̀n." Níwọ̀n ìgbà tí ayé ti di ayélujára báyìí, ọ̀pọ̀lọpọ̀ ànfàní ló wà nínú kí a máa ṣe ìpàdé lórí fóònù. Ni ọ̀pọ̀ ìgbà, ibi tí a bá fẹ́ fi ìpàdé sí, ó lè má sì ní àrọ́wọ́tó tàbí àrẹsẹ̀ pa wa. Bí a bá wá ṣe ní orí fóònù, eléyìí máa ń fún gbogbo ènìyàn láǹfàní, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láǹfàní láti irufẹ ìpàdé bẹ́ẹ̀. Nítorí náà, ṣíṣe ìpàdé lórí fóònù, ó ṣe kókó, ó ṣe pàtàkì mó sì fẹ́ràn rẹ̀. Nítorí pé ó jẹ́ ìtẹ̀síwájú nípa ẹ̀rọ ìgbàlódé ní àwùjọ wa.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni èmi máa ń gbà ṣe ìtọ́jú ara mi. Lára rẹ̀ ni kí n jẹ oúnjẹ tó dára, oúnjẹ àsẹ mìro àti àwọn oúnjẹ amáràdán. Lára rẹ̀ ni kí èmi kí ó máa sùn ní àsìkò tí ó bá tọ́ àti àsìkò tí ó bá yẹ. Tí mo bá ti sun orun wákàtí tí ó tọ́, tí ó yẹ, mọ́júmọ́ ara mi yóò tó.

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ó lọ dáradára. Nípa tite mi, ní ìha tọdọ mi, ó lọ dáradára. Ati pé kò sí ohun tí a fún mi ní èdè Yorùbá kí n ṣe àgbéyẹ̀wò rẹ̀ tí kò bá mi lára. Mu rẹ́gẹ́ nítorí pé mo gbọ́ èdè Yorùbá ní àgbọ́datọ́, àgbọ́dojú, mo sì gbọ́ ọ dáradára. A gbédègbẹ́yọ ni èmi ń ṣe.

Ṣé o máa bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó lè ṣe okùnfà, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà ni mo máa bínú bí mo bá wà nínú ọkọ̀. Bí mo bá wà nínú ọkọ̀, àwọn tó lè ṣe, tó lè ṣe okùnfà ìbínú fún mi ni bí súnkẹrẹ fà kẹrẹ, tí oru bá mú mi sí ara mi kò bá lélẹ̀ mọ́. Eléyìí lè ṣe okùnfà kí n máa bínú bí mo bá wà nínú ọkọ̀

Irú aṣọ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Irú aṣọ tí èmi fẹ́ràn láti máa wọ̀, ó jẹ́ àwọn aṣọ abínibí, àwọn aṣọ tó máa ń gbé àṣà àti ìṣe èdè Yorùbá lárugẹ. Bí i kí n wọ ìró àti bùbá tí à ń pè ní olèku. Eléyi ti ẹni ó wọ́pọ̀ jù lára àwọn aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Mo lérò pé ìbéèrè yìí fẹ́ sọ̀rọ̀ nípa ajá. Èmi kò fẹ́ràn ajá. Mi kì n sin ajá. Éleyìí kòle jẹ́ kí n lè máa ṣe ìtọ́jú ajá. Mo máa ń bẹ̀rù ajá ní gbogbo ibikibi tí èmi bá ti rí wọn ni. Èmi kì n ṣe ìtọ́jú ajá o, nítorí pé èmi kò fẹ́ràn ajá.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jùlọ? Láàkọ́kọ́, ohun mímu tí èmi fẹ́ràn jùlọ ni omi, pàápàá jùlọ ní àsìkò ọ̀gbẹlẹ̀ tí gbogbo ara bá gbe han han kí n ri eléyìí tó bá tutù fẹ́ẹ́rẹ́fẹ́. Lẹ́yìn omi, ẹmu ni mo tún fẹ́ràn láti má mú, ẹmu funfun.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ dáradára. Ṣebí kí a ti gbé mi lọ sí ilé ìwẹ̀ kí a da omi sára, kí a lo kànkàn tí a fi ń wẹ̀ pẹ̀lú ọṣẹ tí a bá yàn láàyò láti fi gbó ara wa kí gbogbo ara wa kó ba lè mọ́ ṣhemshem Ẹni ò bá mọ wẹ̀ wẹ̀ bí ó bá wẹ̀ tán bí aláìwẹ̀ rara ni ti mọ rí. MO mọ wẹ̀ dáadáa.

Aṣa wo ni ẹbí rẹ máa ń ṣe? Ní mọ̀lẹ́bí tí èmi ti wá, aṣa egúngún ni wọ́n máa ń ṣe níbẹ̀. Eléyìí tí a mọ̀ sí eégún aláré, eégún ẹlẹ́wẹ̀, òun ni, a máa ń pè ní eégún ọ̀jẹ̀. Nítorí náà ni wọ́n ṣe máa ń kí wọn ní "ọmọ ọ̀jẹ̀ mẹ́rìndínlógún, ọmọ orí àyè".

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá tí mo jẹ́? Gbogbo ìgbà ni èmi máa ń ṣe àgbékalẹ̀ iṣẹ́, ṣùgbọ́n ní irú èní tó jẹ́ ọjọ́ ìsinmi mi ò tí ì kọ́ nkankan nítorí pé àárọ̀ kùtùkùtù la wà. Ṣùgbọ́n ní ọjọ́ ẹtì tó kọjá, mo kó àwọn ọmọ ní ilé ẹ̀kọ́, mo sì kọ́ wọn ní onírúurú àṣà àti ìṣe Yorùbá. Mo dẹ ṣe akọsílẹ̀ ní rẹpẹtẹ nígbà tí mò ń kọ́ wọn.

Bẹ́ẹ̀ni o, ṣe o máa ń fi ìdáàbò bo òrùn sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi sára. Kódà mo ní àpamọ́wọ́ kan tí mo máa ń gbé káàkiri, gbogbo ibi tí mo bá ti lọ ni mo máa ń fi sí, nítorí náà kì í kúrò lọ́wọ́ mi. Bí òrùn bá sì ti pọ̀ ju ara lọ, èmi a máa lo sára mi.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Kíkojú àsìkò ìparí iṣẹ́ ò lè pín sí oríṣìíríṣìí bí o bájẹ́ iṣẹ́ tinu yàrá ìdánilẹ́kọ̀ọ́ ni, ọ̀nà tó dára láti parí rẹ̀ náà ni láti tún tu irú ẹ̀kọ́ náà, ìdánilẹ́kọ̀ọ́ náà láti tútù sọ fún àwọn akẹ́kọ̀ọ́ lérèfé lọ́nà tí yóò gbayì wọ́n yékéyéké lẹ́ẹ̀kan si.

Ṣé o máa ń fi ìpara sí ara? Bẹ́ẹ̀ni o, èmi máa ń fi ìpara sí ara. Paapajùlọ bí mo bá ti wẹ̀ tán ní òwúrọ̀ kùtù. Tí mo bá ti wẹ̀ tán, màá fi ìpara olóòórùn aládídùn sí ara mi láti lè mú kí ago ara mi kí ó jọ̀lọ̀ kí ó sì máa dán. Iṣẹ́ ribiribi ni ìpara ń ṣe lágo ara. Lára rẹ̀ ni láti mú kí àwọ̀ ara wa kó máa dán.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Èmi kì í gé irun mi nítorí pé obìnrin ni mí. Ṣùgbọ́n nígbà náà, nígbà tí mo wà ní kékeré tí mo máa ń gé irun mi, ẹ̀ẹ̀kan lóṣù ni mo má ń gé irun mi. Ṣùgbọ́n lákòókò yìí, mo má ń ṣe irun mi, mo má ń ṣe ní ẹ̀ẹ̀kan náà lóṣù. Bóyá ní díìdíì tàbí ní kíkó. Ara kára tó bá wù mí tí mo bá fẹ́ fi irun mi dá, ẹ̀ẹ̀kan lóṣù ni mo má ń ṣe e.

Ṣé o máa ń ṣe yoga? Rárá, mi ò tí ì máa ṣe yoga. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni. Mo ṣẹ̀ṣẹ̀ ń fi ojú sọ́nà láti mú èyíkéyìí nínú yoga tí yóò ṣiṣẹ́ fún àgbàrá mi déédéé, tí yóò sì bá mi lára mu àti eléyìí tí màá le máa ráyè máa ṣe dáadáa mó ṣi n fojú sọ́nà lọ́wọ́. Ṣùgbọ́n mi ò tí bẹ̀rẹ̀, màá bẹ̀rẹ̀ láìpẹ́.

Irú bàtà wo ni o máa ń wọ gẹ́gẹ́ bí obìnrin? Bàtà tí ó jẹ́, tí ó bo ẹsẹ̀ mi dáadáa, òun ni mo máa ń wọ, tí yóò bo gbogbo ìka ẹsẹ̀ mi dáradára, pàápàá jùlọ bí mo bá ń lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé òde àríyá ni mo ń lọ, èmi a máa wọ bàtà onílé gogoro tí ìdí rẹ̀ ṣe ṣomṣom.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Gẹ́gẹ́, èmi gẹ́gẹ́ bí ẹni kan tí ó ń ta ọjà pẹ pẹ̀ pẹ̀ nínú ilé, ọ̀nà tí mò ń gbà gburo àwọn oníbàárà mi ni nípa bí wọ́n bá kan lèkùn mi wípé àwọn fẹ́ ra ohun kan tàbí ò míràn. Bẹ́ẹ̀ sì ni gẹ́gẹ́ bí ẹni tó máa ń tajà lórí ayélujára, wọ́n máa ń kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá sì dá wọn lóhùn lọ́gán.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? À, bẹ́ẹ̀ni o, mo ní ìwà tó bá dára nígbà tí mo bá ń jẹun. Lára ìwà tí mo ní tó dára tí mo bá ń jẹun, òun ni kí n má má ṣe àròyé tàbí ẹjọ́ wẹ́wẹ́ níwọ̀n ìgbà tí mo bá ń jẹun lọ́wọ́ kí ata má bá gba òdì ní orí mi. Ìwà tí kò bójú mu ni kí ènìyàn má ṣe àròyé lórí oúnjẹ, ènìyàn gbọdọ̀ jẹun tán. Lára ìwà tó dára tí mo sì tún ní tí mo bá ń jẹun, òní kí n fọwọ́ mi kí n tó jẹun àti kí sì fọwọ́ mi nígbà tí mo bá jẹun tán.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni o. Ikán lára nǹkan tí mo fẹ́ràn jù lọ òun ní ijójíjó. Nígbà tí mo bá sírí jó, inú mi á máa dùn, á sì máa jẹ́ kí mo gbàgbé ìṣòro pé bẹ́ẹ̀ a máa ní ìrònú kan rárá àti rárá. Ijójíjó jẹ́ ọ̀kan pàtàkì nínú nǹkan tí mo fẹ́ràn sì láti máa ṣe. Tí mo bá ń jó, màá máa rẹ́rìn-ín, ara mi a sì máa ṣe yaga yaga. Àwọn tó sún mọ́ mi tó wà láyé ká mi gan mọ̀ pé mo fẹ́ràn ijójíjó dáadáa. Ó jẹ́ nǹkan tí mo yàn láàyò.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Ọun to kanṣẹlẹ̀ ni pé èmi kò fi gbogbo ara fẹ́ràn wíwọ ìbọ̀sẹ̀, ṣùgbọ́n nígbà tí mo bá fẹ́ wọ̀ ní àsìkò tutù tó tutù bá mú gan, mo máa wọ ìbọ̀sẹ̀ aláwọ̀ dúdú àti aláwọ̀ eérú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kì í ṣe gbogbo ìgbà nítorí ibi tí mo wà òru ló sábà máa ń mú, kì í sábà sí òtútù. Ní ibi tí mo wà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí báyìí, mi kì í sábà wọ ìbọ̀sẹ̀ yàtọ̀ fún àsìkò ọyẹ́.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Mi kò lérò pé ìbéèrè yìí ó pé, nítorí kò fi gbogbo ara ní ko tilẹ̀ ní ìtumọ̀. Kí ni ìtumọ̀ eré ìdánì? Kí ni ìtumọ̀ ìdánì? Ṣé eré ìdárayá ni ẹ fẹ́ kọ́ ni? Àbí ẹ fẹ́ sọ pé ìdánimọ̀? Nítorí náà, ẹ ṣe àtúnṣe sí ìbéèrè yìí kébere lẹ́ẹ̀kan si.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Èmi kẹ rárá o. Kò sí bí ènìyàn ṣe lè pọ̀ tó tí mi ò lè bá wọn sọ̀rọ̀. Kódà kí gbogbo orílẹ̀-èdè kó ra wọn jọ, bí ààyè bá gbà wọ́n lójúkan náà, èmi yóò bá wọn sọ̀rọ̀ dáadáa. Èmi kò ní ìrora kankan nígbà tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ kó tí ẹ sí ohun tó fẹ́ fa ìrora fún mi.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ̀, pàápàá jùlọ gbogbo oúnjẹ tí ó wà ní ilẹ̀ Yorùbá ni mo mọ bí a ti ń ṣe wọ́n, tí mo dẹ̀ lè ṣe wọ́n dáadáa. Àwọn oúnjẹ bí i iyán gígún, àmàlà rírò, fùfú rírò, èkuru, ọ̀lẹ̀lẹ̀ pẹ̀lú àwọn ọbẹ̀ ìbílẹ̀ bí i ọbẹ̀ ẹ̀kù, ọbẹ̀ egungun, ọbẹ̀ Ìṣapá, ọbẹ̀ òsíkí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ rírò wà, gbogbo ẹni mo mọ̀ ń ṣe é dáadáa.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Èmi kò fi gbogbo ara nífẹ̀ẹ́ sí kí n máa ra oúnjẹ ní òpópónà, ṣùgbọ́n àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé ènìyàn ò ní ní ǹkan mìíràn ju kó ra oúnjẹ ní òpópónà lọ, bí àpẹẹrẹ, bí mo bá ń lọ sí ìrìnàjò ọ̀nà tó jìnnà réré tí ebí dè ń pa mí, ó ti di dandan kí wọ́n kanra láti fi sínú mi ní òpópónà.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Níṣe ló dàbí pé ìbéèrè yìí náà kò kún tó dáadáa, ṣùgbọ́n tó bá jẹ́ nípa ti orin ni ẹ ń béèrè, bẹ́ẹ̀ni èmi a máa kọrin. Tó bá de jẹ́ pé ohun tí ẹ fẹ́ bèrè ni pé ṣé mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́, kò sí nǹkan tó burú n bẹ́ẹ̀, ènìyàn lè kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́. Ṣùgbọ́n mo lérò pé orin kíkọ kì í ṣe ǹkan tí ènìyàn máa ń ṣe ní gbòǹkẹ́lẹ́.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Oríṣiríṣi ọ̀nà lè mí gbà láti ṣe ìpolówó ọjà mi. Mo tilẹ̀ tún máa ń bá àwọn ènìyàn ṣe ìpolówó ọjà tí màá lọ sí ibi tí a ti máa ń ṣe orin jáde láti gbé ìpolówó náà jáde. Mo máa ń ṣe lórí amú, à, ayélujára, mo máa ń ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, mo dẹ̀ máa ń ṣe lórí, ní ìpolówó ní tí mo bá rí ẹni náà ní ojúkorojú. Kò sí ọ̀nà tí èmi kò lè gbà láti ṣe ìpolówó ọjà. Lórí ẹ̀rọ ayélujára, lórí ẹ̀rọ amóhùnmáwòrán, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti asọ̀rọ̀mágbèsì. Gbogbo ọ̀nà pátá tí ènìyàn ń gbà láti ṣe ìpolówó ọjà ni mo máa ń lò, nípa lílo ọgbọ́n ìpátẹ, ọgbọ́n ìkiri àti ọgbọ́n ìpolówó ọjà.

Kí ni àwọn oun tí o fẹ́ràn lórí pizza? Hmm, àwọn nǹkan tí mo fẹ́ràn lórí rẹ̀ ni bí àlùbọ́sà àti àwọn oríṣiríṣi awọ tí ó máa ń wà ní ara rẹ̀ yen pẹ̀lú àwọn onírúurú èròjà tí a máa ń kó sí inú rẹ̀. Lóòótọ́, mi ò tíì fi gbogbo ara jẹ pizza rí, ṣùgbọ́n pẹ̀lú àwòrán rẹ̀ tí mo máa ń wò, àwọn nǹkan tí mo fẹ́ràn nìyẹn.

Ṣé o fẹ́ràn rin òkè? Ìbéèrè yìí kò kúnná tó lójú mi. Bí ó bá jẹ́ pé ṣe mo fẹ́ràn láti máa rin òkè ni, kò sí ẹni náà tó máa dédé fẹ́ràn pé kí ó máa rìn ní àyà òkè. Nítorí rírin ní àyà òkè ó máa ń jẹ́ kí ó tètè mú àárẹ̀ wá. Bí ó bá dẹ̀ jẹ́ pé ilé ìpètẹ̀sì ni ìbéèrè yìí ń sọ, kò sí ohun tó burú níbẹ̀, ètò ìlera náà ni àti wípé eré ìdárayá ni.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Èmi gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá tàbí tí mo jẹ olùkọ́, ohun tí ó máa ń fún mi ní ìtara ni tí mo bá rí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kò kọ́ bí ara sí ẹ̀kọ́ tí wọ́n wá kọ́, tí wọ́n kò múra dáadáa. Eléyìí máa ń tara mi lára púpọ̀. Tàbí ti mo ba ri akeeko to je wípé, o ku díẹ̀ kaato fún emi maa n mu won, mo de maa n ba won sọ̀rọ̀ ìwúrí, maa fa won mora, maa si je ki won mo riri eko, ma je ki won mo idi ti won fi gbodo ko se daada. Ní ẹnu ẹ̀kọ́ wọn, màá fá wọ́n mora, màá dẹ̀ sọ̀rọ̀ tútù sí wọn, màá dẹ̀ kọ́ wọn dáradára.

Kíni ó máa ń ṣe ní òwúrọ̀ kankan? Ní kété tí mo bá ti jí ní òwúrọ̀, ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni láti gbàdúrà. Tí mo bá ti gbàdúrà, màá kọ́kọ́ mu omi. Màá mu omi sí ikùn mi láì tí jẹ ohunkóhun. Eléyìí yóò jẹ́ kí agọ ara mi kó ṣe dáadáa, kó jí pépé fún iṣẹ́ òòjọ́ mi. Lẹ́yìn náà, màá bọ́ sí yàrá ìdáná, màá mú ìgbálẹ̀, màá gbà gbogbo ilẹ àti àyíká kó tó di pé màá bẹ̀rẹ̀ sí ní máa dáná. Tí mo bá sì ti se oúnjẹ, àárọ̀ tán. Tí mo bá ti bọ́ sí balùwẹ̀, màá bomi sára, màá wẹ̀. Iṣẹ́ òòjọ́ yá ni nu o.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Bẹ́ẹ̀ni o, gẹ́gẹ́ bí olùkọ́ èdè Yorùbá, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé láti lọ máa ṣe láti lọ máa kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́, láti lè lọ máa fojú gbogbo àwọn nǹkan tí ó wà níbẹ̀. Mo dẹ̀ ti lọ sí àwọn ilé ìsẹ̀mbáyé lórisìíríìsí jákèjádò orílẹ̀èdè Nàìjíríà wa yìí, ní ilẹ̀ Yorùbá. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé lóòrèkóòrè dáadáa láti lọ kọ́gbọ́n àti láti lọ fi ìmọ̀ kún ìmọ̀ tí mo ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀.

Báwo ni o máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn? Nípa kíkí, bí ènìyàn bá fẹ́ kí mi, bí ó bá ti na ọ́wọ́ sí mi, ọ̀wọ́ ọ̀tún ni a máa ń nà síwájú ní ilẹ̀ Yorùbá bí a bá fẹ́ gba ọ̀wọ́, bí a bá fẹ́ bọ ọ̀wọ́. Nítorí náà bó ní toun bá na ọ́wọ́ sí mi, màá bọ̀ lọ́wọ́. Bo bá ṣe ẹni tí mo lè dì mọ́ ni, a tún dì mọ́ ra wa, bóyá lẹ́lẹ̀ẹ́gbẹ́ kan tàbí ló ní àyà kọ àyà.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè Yorùbá náà ni. Nítorí pé èdè Yorùbá yìí, ó jẹ́ èdè tí mo yàn láàyò, tí mo nífẹ̀ẹ́ sí, tí ó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní àyíká mi ni wọ́n mọ̀ mí sí olùkọ́ èdè Yorùbá. Mo fẹ́ràn láti máa kọ́ àwọn ènìyàn ní èdè Yorùbá. Yálà ọmọdé tàbí àgbà, ìbàjẹ́ ọmọ ilẹ̀ Yorùbá tàbí àtọ̀húnrìnwá tàbí òyìnbó tàbí ọmọ tí kò tílẹ̀ gbọ́ Yorùbá rárá, mo fẹ́ràn láti máa kọ́ èdè Yorùbá.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni o, ní ojoojúmọ́ kùtùkùtù òwúrọ̀ ni mo máa ń jí. Eléyìí ni láti múra fún iṣẹ́ òòjọ́ mi láti lè tètè ṣe àwọn nǹkan tí ó yẹ kí n ṣe nípa gbígbàdúrà, gbígbá ilẹ̀, wíwẹ̀, dídáná àti fífojútó gbogbo iṣẹ́ ilé. Nítorí náà, mo fẹ́ràn mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ dáadáa.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni o, mo mọ àwọn aládùúgbò mi dáadáa ṣùgbọ́n kì í ṣe gbogbo wọ́n, nítorí àdúgbò tí mò ń gbé ó jẹ́ àdúgbò tí ó tóbi gan-an. Ṣùgbọ́n àwọn tí ilé wọn tí wọ́n sún mọ́ ilé ọ̀dọ̀ mi, mo mọ̀ wọ́n dáadáa tí mo sì máa ń rí wọ́n lójoojúmọ́ tí mo bá ń lọ ibiṣẹ́ tàbí tí mo bá wà nílé. Tí a sì máa ń kí mọ́ra wa, tí a máa ń yọ̀ mọ́ ara wa dáadáa.

Báwo ni o ṣe máa ń gba iyìn? Mo máa ń gba ẹ̀yìn lọ́pọ̀lọpọ̀ látàrí àwọn iṣẹ́ takuntakun tí mo bá ṣe. Àwọn iṣẹ́ tí mo bá ṣe tó bá wù àwọn ènìyàn lórí. Bẹ́ẹ̀ sì ni púpọ̀ nínú àwọn iṣẹ́ tí mo bá ṣe ló máa ń wù àwọn ènìyàn lórí. Paápa jùlọ tí mo bá ṣe ìpolówó ọjà tàbí tí mo bá ki oríkì tàbí bíi ti mo bá lọ ṣe iṣẹ́ alága ìjókòó àti alága ìdúró mi. Bẹ́ẹ̀ sì ni tí mo bá ń kọ́ akẹ́kọ̀ọ́, mo máa ń gba iyìn lọ́pọ̀lọpọ̀ nípa kí wọ́n máa sọ fún mi wípé mo ṣe dáadáa.

Irú kọ̀ǹpútà wò ní ò ní? Ó ní eleyii tí a máa ń gbé sí orí tábìlì tí a lè ṣí tí a sì lè pàdé, tí ó jẹ́ àpamọ́ tí a sì lè gbé sí, ẹ́, ẹ̀yìn tàbí ọwọ́ nígbà tí a bá ń lọ sí ibi iṣẹ́. Ó ní ilé tí ó ṣe kélébé lọ́wọ́ tí a lè gbé sí orí ìtàn tí a bá fẹ́ fi ṣe iṣẹ́

Ṣé o mọ bí a ti ń fọn? Ìbéèrè yìí kò kún tó. Fọn kí ni? A Àbí eléyìí wà ní ìbámu pẹ̀lú ìbéèrè tí mo da'un nípa pé irú kọ̀ǹpútà wo ni mo ní. Bí ó bá jẹ́ nípa ìyẹn ni, pé báwo ni a ṣe, ṣe mo mọ bí a ṣe ń tan àbí bí a ṣe ń tẹ̀? Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ṣe o mọ bí a se, bí wọ́n ti ń fọn? Eléyìí, ìbéèrè yìí kò kún tó. Ẹ bá mi ṣe àtúnṣe sí kí ẹ bí mí l'eèkàn sí.

Ṣé orí máa ń fọ ọ? Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀kan. Pápá jùlọ nígbà mìíràn tí mo bá ti ṣiṣẹ́ léra léra léra, tí mi ò ráyè sinmi tó jẹ́ wípé mò ń ṣiṣẹ́, mo dẹ̀ tún pẹ́ kin tó sùn lálẹ́, mò ń tètè jí làárọ̀. Eléyìí máa ṣe okùnfà orí fífọ ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà ni orí máa ń fọ mi, ṣùgbọ́n máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ kọ̀ọ̀kan, bí ẹ̀rọ amóhùnmáwòrán, bí ẹ̀rọ tí mo fi ń lọta, bí ẹ̀rọ tí mo fi ń gúnyán. Ẹ̀rọ tí mo fi ń gúnyán yìí oríṣiríṣi iṣẹ́ ni ó máa ń ṣe fún mi. Bẹ́ẹ̀ sì ni mo ní ẹ̀rọ tí mo máa fi ń gbé oúnjẹ kaná tí ó bá tutù jù. Mo sì tún ní ẹ̀rọ tí mo lè fi yan ẹja tàbí yan ẹran. Àwọn ẹ̀rọ ìwọ̀n yìí wọ́n wà tí wọ́n fi ń ṣiṣẹ́ tí mo lò fún ìgbé ayé ìrọ̀rùn fúnra mi láti lè mú kí iṣẹ́ ṣíṣe tí mò ń ṣe kí ó rọ̀ mí lọ́rùn.

Ṣé o máa ń fì tura rí? Da da, bẹ́ẹ̀ ni o, mo máa ń fì tura rí. Kódà mo fẹ́ràn kí n máa pa oríṣiríṣi tura rí méjì mẹ́ta papọ̀ láti lè máa jẹ́ kí n máa já fikọ́nfikọ́n, kí n máa gbé òórùn tó dára jáde. Mo sì fẹ́ràn àwọn tí ó bá máa ń fì tura rí dáadáa. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn láti máa fì tura rí tí òórùn rẹ̀ bá dùn, tí ó bá ṣe dáadáa. Nítorí wípé ìrínisí báyi òníṣọnilọ́jọ̀.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Èmi máa ń jẹ ẹran. Èmi máa ń jẹ ẹran dáadáa. Kódà mo fẹ́ràn láti máa jẹ ẹran. Bí kò bá sí ẹran lórí oúnjẹ, orí oúnjẹ bẹ́ẹ̀ kì í sábà wù mí jẹ. Kótílẹ̀ kì í wù mí jẹ rárá ni. Mo máa ń jẹ ẹran dáadáa. Mo nífẹ̀ẹ́ sí ẹran lọ́pọ̀lọpọ̀.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Ìbéèrè yìí kò kúnnà dáadáa kò fi gbogbo ara ní ìtumọ̀. Tó bá jẹ́ pé ohun tí ẹ̀ ń bèèrè ni pé tí mo bá ṣe ìgbọ̀nsẹ̀, ọ̀nà wo ni mo ń gbà láti tọ́jú ara mi. Ohun tí mo máa ń ṣe àmúlò ni kí n bu omi, kí n fi fọ ìdí mi tí mo ti ṣe ìgbọ̀nsẹ̀, kí n dẹ̀ fi aṣọ nu ọwọ́ lẹ́yìn tí mo bá ṣèyẹn tán.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ eléyìí máa ń wáyé nígbà tí mo bá ti ti ibiṣẹ́ dé, pàápàá jùlọ àwọn tí ó jẹ́ ọmọ bíbí inú ìyá mi. Ni àárọ̀ kó tó di pé a lọ ibiṣẹ́, kò kí ń sí àǹfààní tàbí ààyè lọ́pọ̀lọpọ̀ láti lè lo àkókò púpọ̀ papọ̀. Kódà ojú a máa kán oníkálukú láti múra lọ sí ibi tìtì rẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo bá dé ní àṣálẹ́, ààyè máa wà díẹ̀ láti lo àkókò pẹ̀lú ara wa, láti bá ara wa ṣeré, àti láti bá ara wa dọ̀wẹ̀ kẹ́.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni o, à, mo máa ń sáré. Mo tilẹ̀ fẹ́ràn kí n máa sáré dáradára nítorí wípé èmi gangan là bá máa pè ní èwòro. Mo fẹ́ràn eré sísá gan nítorí pé ara mi fúyẹ́ nílẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà tí a bá ń ṣe eré ìdárayá ni mo máa ń yan eré sísá láàyò, tí mo sì máa ń kọjá gbogbo àwọn akẹgbẹ́ mi tí a bá jọ ń sáré papọ̀. Èmi ni mo sábà máa ń jáwé olúborí lásìkò ká sìkò tí a bá ń sa eré.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi. Jíjẹ olùkọ́ tí mo jẹ́, ó mú kí dídarí ènìyàn ní onírúurú ọ̀nà kó rọrùn fún mi. Láti jí àwọn ènìyàn kì í ṣe ohun àkọ́kọ́ ṣe fún mi. Mo ti máa ń ṣe eléyì tipẹ́tipẹ́, pàápàá jùlọ bí a bá kó ra wá jọ síbí kan tí a ní nǹkan tí a fẹ́ ṣe, tàbí tí a bá wà ní ilé ẹ̀kọ́ tí a fẹ́ kàwé fún àsìkò ìdánwò. Èmi ni mo sábà máa ń jí àwọn ènìyàn tí wọ́n bá wà ní àyíká mi láti lè sọ fún wọn pé ìṣe tì ya.

Ṣé o ti gun alùpùpù rí? Daadaa láìmọye ìgbà. Ó fẹ́e má sí ọjọ́ kan tàbí kí n sọ pé láàárín ọ̀sẹ̀ kan tí mi kò ní gun alùpùpù. Yálà nígbà tí mo bá ń lọ ibi iṣẹ́ tàbí tí mo bá ń ti ibi iṣẹ́ bọ̀ wálé tàbí tí mo bá fẹ́ lọ sí ọjà tàbí tí mo bá fẹ́ lọ sí ibikíbi, alùpùpù náà ni mo sábà máa ń lò. Nítorí náà mo ti gun alùpùpù rí daadaa.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Yíyan alábáṣiṣẹ́ pọ̀ kì í ṣe ohun tí ènìyàn kan tó jẹ́ pé kì í ṣòún ló ni ilé-iṣẹ́ tàbí tí kò da ilé-iṣẹ́ kalẹ̀ lè sọ pé òun fẹ́ ṣe. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn tí ènìyàn bá ti bá pàdé níbi iṣẹ́, àwọn náà ni ó di dandan kí ènìyàn jọ jẹ́ alájọṣiṣẹ́ papọ̀. Nítorí náà, yíyan alábáṣiṣẹ́ pọ̀ nígbà tí kì í ṣe wípé èmi ni mo ni ilé-iṣẹ́ ara mi kì í ṣe ohun tí ènìyàn lè dá ṣe. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí mo bá bá pàdé náà ni ó máa rọrùn fún mi láti lè bá wọn ṣiṣẹ́ papọ̀.

Ṣé o ti lọ sí àgọ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ àgọ́ rí. Àwọn ìpàgọ́ bíi ìpàgọ́ ilé ìjọsìn tàbí ti àwọn tí wọ́n bá rán wa lọ láti ibi iṣẹ́ láti lè lọ kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́. Nítorí náà mo ti lọ sí àgọ́rí dáadáa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jákèjádò ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn tí mo bá ti wà nínú ọkọ̀ kí n má sì fèrèsé sílẹ̀, pàápàá jùlọ bí ó bá jẹ́ àsìkò òòru, ṣùgbọ́n bí ó bá jẹ́ pé àsìkò òtútù ni tàbí àsìkò ọyẹ́, màá fẹ́ kí n tí fèrèsé ẹ̀gbẹ́ ibi tí mo bá wà nínú ọkọ̀, yálà kí n tí sókè díẹ̀ tàbí kí n tí pátápátá.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé dáadáa. Mo tilẹ̀ nífẹ̀ẹ́ sí ìwé kíkà. Kò sí bí ènìyàn ṣe lè jẹ́ olùkọ́ tí kò ní máa ka ìwé, nítorí pé olùkọ́ tí ó bá pa ìwé kíkà tì yóò di olùkọ́ àná, kò sì ní mọ nǹkan tí ó ń ṣe. Bẹ́ẹ̀ sì ni kò ní bẹ́gbẹ́ mu, kò sì ní jẹ́ olùkọ́ àbáyé mú pẹ̀lú. Èmi nífẹ̀ẹ́ sí ìwé kíkà dáadáa nítorí pé èmi gangan òǹkọ̀wé ni mí. Òǹkọ̀wé sì gbọ́dọ̀ máa jẹ́ òǹkàwé lóòrèkóòrè.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jùlọ? Oṣù tí mo fẹ́ràn jù lọ náà ni oṣù kejì, tí ń ṣe oṣù Èrèlé, nítorí pé oṣù yìí jẹ́ oṣù tí wọ́n bí mi sí ilé ayé, tí ó sì jẹ́ wípé inú oṣù náà ni mo máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi ní ọdọọdún. Nítorí náà, oṣù Èrèlé ni oṣù tí mo fẹ́ràn jù lọ.

Nígbà wo ni o kẹ́yìn ìfò? O ti pẹ́ tí mo ti fò mọ́ o. Ṣùgbọ́n ó dàbí pé ó ti tó bi ẹ́, àwọn ìfò pẹpẹpẹ kan wà tí mo máa ń fò. Ṣùgbọ́n kọ́ ni pé kí n fi ìfò fífò ṣe bí eré ìdárayá. Ilé yìí ti tó bi ọjọ́ mélòó kan sẹ́yìn tí mo ti fò kẹ́yìn. Ṣùgbọ́n àwọn ìfò pẹpẹpẹ wà tí mo máa ń ṣe láì ara mi. Yàtọ̀ fún pé ká lọ fi ṣe ìdíje fún eré ìdárayá.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Pápa jùlọ, tí ó bá ní àwọn àkókò kan tó jẹ́ pé ó ní àwọn nǹkan tí ó wà láyà mi, tàbí tí mo gbé sí ọkàn àyà mi sí ọkàn mi, tó mú kí ọkàn mi máa porú ìrun tó ń da ọkàn mi láàmú. Ní kété tí mo bá ti rí ọ̀nà àbáyọ sí iru ìṣòro bẹ́ẹ̀, ni màá tún ṣe ìsọdọ̀tun ọkàn mi láti lè tẹ̀síwájú ìrìnàjò ayé mi ní tuntun àti ní pẹrẹu.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Daàdà, bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìpè fídíò. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ẹ ni mo máa ń ṣe ìpè fídíò láti lè rí ojú ẹni tí mo bá sọ̀rọ̀, àti pé bí ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ bá ti nífẹ̀ẹ́ sí i, mo máa ń ṣe ìpè fídíò daadà. Kódà mo ti ṣe ìpè fídíò kọjá ní òní.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Èmi kò ní ètò ààbò kọ̀ǹpútà o. Ṣùgbọ́n tí mo bá rí àǹfààní, màá gbìyànjú láti wá láti lè dáàbò bo kọ̀ǹpútà mi o. Abi iru ètò kọ̀ǹpútà wo ni èyin ń béèrè? Bóyá tí ẹ bá dárúkọ ní pàtó, eleyii ó ṣe òkùnfà fún mi láti lè tètè lọ wá ní kíákíá.

Ìbéèrè yìí sọ pé ṣe ẹyin máa ń fọ́? Ṣùgbọ́n mo lérò pé ṣe ẹyin máa ń fọ́ ni ẹ fẹ́ bèèrè. Ṣùgbọ́n àmì tí ẹ fi sórí ẹyin ó kùnà, àmì ohun ẹyin lẹ sọ. Ní dídáhun sí pé ṣe ẹyin máa ń fọ́. Bẹ́ẹ̀ ni o, ẹyin máa ń fọ́. Ẹyin jẹ́ nǹkan ẹlẹgẹ́ tó jẹ́ pé tí ó bá ti fara gbá nǹkan, ó di dandan kó fọ́. Yálà ní tútù ta tí, tútù ni tàbí ilé tí a ti sè, ẹyin máa ń fọ dáadáa.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Orin tí mo fẹ́ràn máa gbọ́ láti máa gbọ́ jù lọ, òun ni orin tí ó bá ti jọ mọ́ orin àṣà ati ìbílẹ̀ ilẹ̀ Yorùbá. Àwọn orin bí Àpàlà, àwọn orin bí orin ìwérendé, àwọn orin bí, orin tí a ṣà máa ń kọ níbi àṣà, àwọn orin tí mo fẹ́ràn láti máa gbọ́ nìyẹn.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ tó dán mọ́rán ló wà lọ́la ní àrà mi sí ọ̀dọ̀ ẹni tí mo ń bá ṣiṣẹ́ láàárín èmi àti ẹni tí a jọ ń bá, tí a jọ ń ṣiṣẹ́ tí ó jẹ́ olórí iṣẹ́ mi. Nítorí pé mo jẹ́ ẹni kan tó jẹ́ pé kí ẹ tó sọ pé kí n ṣe báyìí, mo mọ ohun tó tọ́ lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ. Ohun tó bá ti tọ́ kí n ṣe, mo tètè máa ń ṣe. Mo dẹ̀ jẹ́ ẹni tí ó jáfáfá, tí ó sì máa ń jáfáfá lẹ́nu iṣẹ́, tí ó máa ń ṣiṣẹ́ dáadáa tí kì í fi iṣẹ́ falẹ̀. Eléyìí ló mú kí ìbáṣepọ̀ tó wà láàárín èmi àti olórí iṣẹ́ mi kí ó dán mọ́rán tí ó jẹ́ jẹ́ wípé wọ́n máa ń gbóríyìn fún mi ní gbogbo ìgbà wípé mò ń ṣiṣẹ́ takuntakun.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó pọ̀ ní yànturu, bí mo bá rí ibi tí ààyè ti gbà mí tàbí tí wọ́n bá ti fún mi ní oore-ọ̀fẹ́. Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun lórí bí ẹ̀kọ́ èdè Yorùbá bó ṣe le di jákèjádò àgbáláyé tí ó jẹ́ pé gbogbo ènìyàn ni ó máa ní ìfẹ́ sí, àti pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn ènìyàn máa ń fi ọwọ́ ro sẹ́yìn gẹ́gẹ́ bí ó ti wà nínú èdè Yorùbá. Mo ṣetán láti ṣe àwárí wọn láti fà wọ́n síta fún àwọn ènìyàn láti lè jẹ́ kí wọ́n jẹ́ ìgbádùn ẹ̀kọ́ náà.

Ṣé WiFi rẹ yára tó? É níwọ̀n ba ilé tí mo rí owó ṣe mọ, àti wípé mi ò tíì má lo WiFi. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ni mo máa ń ṣe data sí tí mo sì máa ń lò, ó sì yára púpọ̀. Ṣùgbọ́n bí àyè bá gbà mí jù báyìí lọ tí mo sì rí owó, màá ra àwọn oríṣiríṣi ẹ̀rọ tí màá ti le máa lo WiFi ní ilé àti níbi iṣẹ́.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Gẹ́gẹ́ bí, bí mo ṣe wà yìí, mi kì í ṣe olórí ilé iṣẹ́ títè mi fúnra ra mi, ṣùgbọ́n gẹ́gẹ́ bí igbákejì ilé ìwé tí mo ti ń ṣiṣẹ́, bí mo bá ní owó lọ́wọ́ tí mo sì rí àwọn akẹgbẹ́ mi tí mo tún ń fi ipò díẹ̀ jù wọn lọ tí wọ́n bá ṣiṣẹ́ tí ó mú ìwúrí wá, èmi a máa ṣe ọwọ́ kúdùrú fún wọn láti lè fa ìwúrí láti lè mú kí wọ́n tẹ̀síwájú, kí wọ́n tún ṣe iṣẹ́ takuntakun, màá máa fún wọn ní owó díẹ̀ díẹ̀ láti àpò ara mi.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ọkọ ilé iṣẹ́ tí mo nbá ṣiṣẹ́ ni ó máa ń gbé mi ní lọ síbi iṣẹ́ làárọ̀, àwọn náà sì ni wọ́n máa ń dá mi padà lálẹ́. Ni gbogbo ìgbà tí a bá dẹ̀ ti ní ìṣòro tí ó bá ti dojú kọ ọkọ̀ wa, èmi náà ni pẹ̀lú ẹni olùwá ọkọ̀ wa ni a jọ máa ń wá àtúnṣe síi. A máa wá àwọn tó máa ń ṣiṣẹ́ tí wọ́n máa ń tú ọkọ̀ ṣe láti bá wa ṣiṣẹ́ ní ara rẹ̀ kí a lè ráyè lọ sí ibi iṣẹ́ wa.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Láàkọ́kọ́ náà, kò kí ń sábà sí ààyè fún mi láti jẹ oúnjẹ ọ̀sán. Tí mo bá ti jẹ oúnjẹ àárọ̀, ó tún di oúnjẹ alẹ́. Ṣùgbọ́n bí ààyè rẹ̀ bá yọ, kí ló dé tí mi ò lè bá àwọn oníbàárà mi jẹun ọ̀sán papọ̀? Mo lè bá wọn jẹun papọ̀ bí àsìkò rẹ̀ bá yọ. Ṣùgbọ́n lọ́wọ́ lọ́wọ́ báyìí, kò fi bẹ́ẹ̀ sí ààyè fún mi láti jẹ oúnjẹ ọ̀sán nítorí iṣẹ́.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn òun ni Arsenal. Arsenal òun ni ẹgbẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù tí mo yàn láàyò, tí mo fẹ́ràn wọn púpọ̀ dáradára, tí mo sì fẹ́ràn bí wón ṣe máa ń ṣe eré ìdárayá wa. Eré ìdárayá wọn, pàápàá jùlọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bí wón ṣe máa ń gbá dáradára.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Ehn, ohun tó ṣẹlẹ̀ ni wípé bí mo ní wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tó bá ti wọlé, ibẹ̀ náà ló máa wà. Àti àtẹ̀jíṣẹ́ tí èmi náà bá tẹ̀ tí mo bá fi ṣọ̀wọ́ síta, mo ṣe máa ń ṣètò rẹ̀ nìyẹn. Mi òní, rẹpẹtẹ kan tí mo sábà ń ṣe lórí ímeèlì mi, a fi láti fi gba àwọn àtẹ̀jíṣẹ́

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Eléyìí kò ló ń ka ó, ó dá lórí iṣẹ́ tí mo bá ń fi fóònù mi ṣe. Bí iṣẹ́ náà bá ṣe pọ̀ sí, mo bá ṣe ní lo rẹ̀ sí ni fóònù mi ṣe máa ń gbóná sí. Kò níye ìgbà tí mo lè sọ pé báyìí àti pé mi ò lè sọ pé àsìkò báyìí ni fóònù mi máa gbóná. Ṣùgbọ́n bí ó bá jẹ́ pé mò ń lò ó ní fún iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé mo nílò rẹ̀ tí mo bá ti parí iṣẹ́ náà tó bá ń gbóná, màá ma lo ná ni tàbí kí ní sùúrù díẹ̀ kó fi tutù. Ṣùgbọ́n mi ò lè sọ pé iye ìgbà báyìí mo máa ń jẹ́ kí fóònù mi kó gbóná.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìmọ́lẹ̀ méjèèjì nítorí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tí àwọn méjèèjì ń ṣe. Ọ̀tọ̀ ni ti ìmọ́lẹ̀ ti òwúrọ̀ nígbà tí ó bá tọ́ àsìkò kí ìmọ́lẹ̀ ti òwúrọ̀ tàn. Tí ó bá tàn, èmi máa ń fẹ́ràn rẹ̀. Bẹ́ẹ̀ sì ni tó bá tún di ti ìrọ̀lẹ́ náà, tí ó bá tọ́ àsìkò, mo máa ń fẹ́ràn rẹ̀. Orùn tirọ̀lẹ́ yẹn ti lè máa ń mú ẹwà dání. Pápa jùlọ orùn tí a ń pè.

Ṣé o máa ń gba àwọn ìméèlì tí kò wúlò? Bẹ́ẹ̀ni, mò ń máa ń gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàápà jùlọ àwọn ìméèlì tí ó jẹ́ mọ́ tí ipasẹ̀ ayélujára. Àwọn mìíràn á kàn ṣàdede wọlé tó jẹ́ pé kò fẹ́ e ni itúmọ̀ sí mi, à ti ti àwọn mìíràn tí wọ́n á gbé àtẹ̀jíṣẹ́ lẹ́tà wáyé ní ìlànà bíi pé wọ́n fẹ́ ṣe gbájú ẹ̀, mò ń máa ń gbà wọ́n dáradára.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni o, àlàáfíà ni èmi fi máa ń rìn. Èmi kò tilẹ̀ fẹ́ràn wàhálà tàbí ìjà rara. Nítorí náà jẹ́jẹ́ lọ mọ èkó mí ń lọ ni. Àlàáfíà ni èmi fi máa ń rìn. Àlàáfíà ni mo fi máa ń gbé pẹ̀lú gbogbo àwọn ènìyàn tí ó bá wà ní àyíká àti agbègbè mi. Àlàáfíà ni mo máa ń rìn nítorí pé ọmọ àlàáfíà ni mí. Ó sì jẹ́ ọmọ jẹ́jẹ́ pẹ̀lú.

Ibo ni o máa ń ra nǹkan? Ọ̀pọ̀lọpọ̀ ibi ni mo ti máa ń ra nǹkan. Nǹkan tí mo bá sì fẹ́ rà, òun ló máa ṣe àpàájúwe ibi tí màá gbà lọ láti lè ra irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. Àwọn nǹkan mìíràn wà tó jẹ́ pé mo máa nílò kí n lọ sí ọjà. Àwọn nǹkan, àwọn nǹkan mìíràn máa wà tó máa nílò kín lọ sí ìsọ̀ tí wọ́n tiń ta. Bẹ́ẹ̀ sì ni mo máa ra ọjà lórí ẹ̀rọ ayélujára nípa kíkan sí àwọn ilé iṣẹ́ tí ó bá ń ta irú ọjà bẹ́ẹ̀ tí wọ́n yóò sì fi ṣọwọ́ sí mi, tèmi náà yóò sì fi owó ránṣẹ́ sí wọn lórí afẹ́fẹ́.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Daáda. Sẹ́bí mi ni mo jẹ kù. Èmi a máa jẹ oúnjẹ tó kù. Nítorí náà tí mo bá ti ń jeun lọ́wọ́, mo máa ń jẹ ní ìjẹ tó máa fara balẹ̀ fún, tó máa fi ààyè gbà mí láti lè tún jẹ tí mi i bá lè jẹ tán lẹ́ẹ̀kan. Nítorí pé mi ò fẹ́ràn kí ń máa soúnjẹ lófo. Oúnjẹ tí ènìyàn kò bá ti lè tún jẹ, oní toun à ló dàá nù ni. Bẹ́ẹ̀ sì ni ní ilẹ̀ Yorùbá kò dára kí a máa fi oúnjẹ ṣòfò kí a máa dà nù. Èmi a máa jẹ oúnjẹ tó bá kù dáadáa.

Ṣé o máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Dáadáa, papàjùlọ, ibi tí mo ti e tí ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ èmi ni akọ̀wé fún ìpàdé òbí àti olùkọ́. Bẹ́ẹ̀ náà ni láàárín gbogbo àwọn olùkọ́, ọ̀pọ̀lọpọ̀ ibi tí mo bá ti dé tàbí àwùjọ tí mo bá ti wà, ó ní wọ́n máa ń fi mí ṣe akọ̀wé. Yálà ní èdè Yorùbá tàbí ní èdè Gẹ̀ẹ́sì tí mo sì máa ń ṣe àkọsílẹ̀ ìròyìn lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀? Ẹ̀ ìgbà méjì níbi tí èmi ti ń ṣiṣẹ́. Ìgbà méjì ni a máa ń ṣe ìpàdé. Èyí ni ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́ ọjọ́bọ̀ a máa ń ṣe ìpàdé. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ní ìpá-- nígbà mìíràn, ìpàdé pàjáwìrì lè wáyé kí olórí ilé iṣẹ́ wa sọ pé òun fẹ́ bá wa ní ìpàdé níran pẹpapọ̀. Ṣùgbọ́n eleyii tí a máa ń ṣe tí ó ṣe dáadáa, tí ó jẹ́ wípé ó jẹ-- ó ṣe dandan, òun ni ti ọjọ́ méjì láàárín ọ̀sẹ̀.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Èmi kì í gbé àpò ẹ̀yìn o. Ẹni iwájú ni mí. Iwájú, ipò iwájú, àpò iwájú ni èmi máa ń gbé. Èmi kì í gbé àpò ẹ̀yìn rárá àti rárá. Nítorí pé gbogbo ibi tí mo bá wà, mo máa ń gbìyànjú láti tètè fojú sí nǹkan tí wọ́n bá ń kọ́ mi àti láti ṣe ohun tó tọ́ lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ. Torí náà èmi kì í gbé àpò ẹ̀yìn, àpò iwájú ni mo máa ń gbé.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni o, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni mo máa ń ṣe àtúnlo rẹ̀. Àwọn nǹkan bí i irun, bíi irúfẹ́ irun tó wà lórí mi, ẹlẹ́ẹ̀kejì tí mo máa tú lò lélẹ̀ yìí. Mo máa ń gbogbo nǹkan tó bá ní àǹfààní láti tún lò lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta nígbà tí kò bá tíì bàjẹ́. Óun ni èmi máa ń tún lò ní tèmi nítorí mi ò fẹ́ láti máa fowó ṣòfò.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú dáadáa? Ẹni tí kò bá tiẹ̀ tí ní ọkọ̀ fún rara rẹ̀, ó di dandan kí ó mọ̀ nípa bí a ṣe máa ń dá ọkọ̀ dúró. Nítorí pé, dandan sá à ní kí a wọ ọkọ̀ dé ibi tí a bá ń lọ, pàápàá jù lọ ibi tí ó bá jìnnà. Kin ṣe ení, kì í ṣe àná ni mo ti máa ń dá ọkọ̀ dúró lójúkojú. Nítorí náà mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú dáadáa.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Àṣà ìkíni jẹ́ àṣà pàtàkì tí Yoruba kì í fọwọ́ rọ sẹ́yìn. Nítorí náà, ìkíni ṣe pàtàkì láwùjọ wa. Bí èmi ṣe máa ń kí ènìyàn tí mo bá rí ẹni tí ó jù mí lọ, èmi a máa tẹríba. Ni ọ̀pọ̀ ìgbà àwọn tí ó bá yẹ fún pé kí n kúnlẹ̀ fún wọn, màá kúnlẹ̀ fún wọn, màá sì fi orókún méjèèjì mi délẹ̀. A ti pé gbogbo àsìkò ló ní bí a ti ń kíni ní èdè Yorùbá. Bí àpẹẹrẹ, "ẹ kú àárọ̀", "ẹ kú ọ̀sán", "ẹ kú ìrọ̀lẹ́", "ẹ kú ìyálẹ́ta", "ẹ káalẹ́", "ẹ kú ọwọ́ lẹ́nu iṣẹ́", "ẹ kú iwájú", "ẹ kú ìgbọ̀nsẹ̀", "ẹ kú ìrìn" àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo mọ bí a ti máa ń kí ènìyàn dáadáa.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Èmi kò tíì ní ọkọ̀, ṣùgbọ́n bí mo bá lọ sí ìrìnàjò tí ó bá jìnnà gẹ́gẹ́ bí ìkan lára ìdáhùn tí mo ti dáhùn síwájú, tí ó bá pọn dandan fún mi láti ra oúnjẹ ní ìpópónà, èmi ẹ máa ra oúnjẹ, màá sì jẹ nínú ọkọ̀. Nítorí pé ebi kì í ṣe ọ̀rẹ́ ara, àtí pé kò sí ìdí kankan tí ó fi lè mú kí n máa fi ebi pa ara mi láìní ìdí. Nítorí náà, jí jẹun nínú ọkọ̀ kì í ṣe ohun tó burú rárá.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Eléyìí dá lórí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ní àkókò náà. Ṣùgbọ́n ìgbàgbọ́ tí èmi ní ìgbàgbọ́, òun náà ni ohun tí ó bá wá láti ọ̀dọ̀ Elédùmarè wá Nínú ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ó dá lórí ìṣẹ̀lẹ̀ tí ó bá ṣẹlẹ̀. Àwọn mìíràn máa ń wà tó jẹ́ pé ìdí ìgbàgbọ́ yìí máa fì, èèyàn á lè fi ìdí ìgbàgbọ́ náà múlẹ̀ tí ó sì yè kooro. Àwọn mìíràn sì máa wáyé tó jẹ́ pé ènìyàn kò lè fi ìdí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ múlẹ̀ lọ́nà tí yóò gba yéni kooro.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ṣíṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ oun tí mi kì í sábà pariwo fún sì láti ṣe. Kódà bí ènìyàn bá wà ní agbègbè mi bí kò bá mọ̀ nípa ọjọ́ ìbí mi, èmi kì í polongo káàkiri wípé ìní tàbí àsìkò báyìí ni ọjọ́ ìbí mi. Ṣùgbọ́n ní àyè ara mi, mà á jí, mà á gbàdúrà fún ara mi, mà á dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé mo tun rí ọdún tuntun, mà á gbàdúrà, mà á sì se oúnjẹ tí ó bá dára fún èmi àti àwọn ọmọ mi láti jẹ.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Èmi jẹ́ ẹni kan tó jẹ́ wípé ohun tí ó bá jẹ mọ́ ìkọ̀kọ̀ tàbí tí ó bá jẹ mọ́ ohun tí kò yẹ kó hàn sí àrà yé, mi kì í fẹ́ dìmi síta nítorí pé kò sí ìdí kan fún mi láti ṣe bẹ́ẹ̀. Dídáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì, ohun tí ó rọrùn ni. Ohun tí mo bá fẹ́ kí àwọn ènìyàn mọ̀ lórí ẹ̀rọ ayélujára, òun náà ni wọ́n á mọ̀. Kí ló wá dé tí mi kò ní ní àǹfààní tàbí tí kí nì mọ̀ ní rí ààyè láti lè dáàbò bo ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì?

Gíga tóo ga tó. Mo ga dáadáa. Mo jẹ́ ọmọbìnrin tí ó ga dáadáa. Díẹ̀ ló kù kí wọ́n ìwọ̀n mẹ́fà. A fẹ́ẹ̀ ṣe péréte bí i òǹkà mélòó kékeré kan òun ni yóò kù, nítorí pé mo lé ní ìwọ̀n márùn-ún àbọ̀ dáadáa. Ó sì ku bí i òǹkà péréte láti lè jẹ́ kí n wọn ìwọ̀n mẹ́fà tí ènìyàn máa ń wọ̀n.

Data tó máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. À, data tí mo máa ń lò, ní ọ̀pọ̀ ìgbà ni owó máa ń gé mi lọ́wọ́ kúrú lílo data. Ṣùgbọ́n ní ìgbà mìíràn, kí a ṣà sọ wipé mo máa ń lo data oní ẹgbẹ̀rún mẹ́ta sí mẹ́rin náírà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ bí mo ṣe máa ń lò ó níyẹn. Ṣùgbọ́n nígbà mìíràn tówó bá sá fẹ́rẹ́ lọ́wọ́ mi, ó máa, ó lè gé irú eléyìí kú, tó bá dẹ̀ jẹ́ wípé mo ní owó lọ́wọ́ ni, màá máa lo ju data tó ju bẹ́yẹn lọ lọ́sọ̀ọ̀sẹ̀.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọjọ́ iwájú? Àwọn èrò mi pọ̀ fún iṣẹ ọjọ́ iwájú. Pápa jùlọ nínú iṣẹ́ èdè Yorùbá yìí. Mo fẹ́ kí èdè Yorùbá ti ipasẹ̀ mi di títàn ká lẹ̀ jákèjádò àgbáyé. Mo fẹ́ kí àwọn ènìyàn mọ àwọn adùn àti ànfàní àti ẹwà tó wà nínú àṣà àti ìṣe èdè Yorùbá. Mo fẹ́ kí gbogbo àwọn tí wọ́n bá rò wípé èdè Yorùbá tàbí àṣà Yorùbá kò jẹ́ ǹkan kan láwùjọ. Mo fẹ́ ọ̀rànná tí màá fi gbé gbà jáde tó jẹ́ pé wọ́n á fi rí ẹwà, tí wọ́n á fi rí mímọ rírì àṣà àti ìṣe èdè Yorùbá yìí káàkiri ní àgbáyé. Ki Olúwa, Elédùmarè kí ó rán mi lọ́wọ́.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni o, nítorí wípé ìpolówó ọjà báyì òuní agúnmu owò. Gbogbo ọ̀nà tí mo bá sì mọ̀ nípa ni mo máa ń fi pé àwọn oníbàárà tuntun láti lè mọ ǹkan tí mo ṣe. Páapá jù lọ lórí àwọn ọjà pẹpẹpẹ̀ tí mo ń tà tó dẹ̀ jẹ́ pé à mo máa ń ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Tí kìí bá ṣe pé mo fẹ́ pe àwọn oníbàárà tuntun yẹn mii kò ní máa ṣe àfihàn àwọn wonyìí. Ṣùgbọ́n láti lè pe àwọn oníbàárà tuntun láti lè jẹ́ kí àwọn kan mọ̀ nípa ǹkan tí mo ń tà àti ǹkan tí mo ń ṣe. Mo máa ń ṣe àgbékalẹ̀, àgbéjáde àti àfihàn àwọn ọjà tí mo ń tà. Paápá jù lọ wípé mo jẹ́ olùkọ́ èdè Yorùbá láti lè jẹ́ kí àwọn ènìyàn wá darapọ̀ kí wọ́n wá forúkalẹ̀ forúkọ kalẹ̀ sódò mi. Kí n le máa kọ́ wọn ní ẹ̀kọ́ èdè àti àṣà Yorùbá lákòye àti àkọgbádun.